Ṣé mo ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní ìgbà tí òjò bá ń rọ̀ tó bá sì ń fẹ́ òtútù jáde sí ara. Mo máa ń wọ aṣọ òtútù yẹn láti dáàbòbò mi níbi ikọ́ àti àwọn àìsàn tó le tí ara òtútù wà. Nítorí ẹ ni mo máa ń wọ aṣọ òtútù mi ní ìgbà tí òjò bá ń rọ̀ àbí tí ọyẹ́ bá ń fẹ́.

Ṣé mo ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi ò tíì lé ẹni kan kúrò ní iṣẹ́ rí torí èmi náà sì ń ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn ni. N tí dá ọ̀gá jẹ́ fúnra mi. Nítorí náà, n ì tí ì lè ní àǹfààní láti lé ènìyàn kan kúrò ní ibi iṣẹ́. Tí bá tó di ọ̀gá ara mi ni mo tó lè gbà yẹn ṣiṣẹ́. Tí ń bá ṣiṣẹ́ rárádá, máa lé wọn kúrò níbi iṣẹ́ mi.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí mo ṣubú tí mo ní apá tó wà ní iwájú orí mi torí gbangba. O ní ǹkan tí mo rántí. Ni ọ̀sán ọjọ́ náà, wọ́n wí fún wa pé ká máa kúrò ní yàrá ìkàwé wa. Mi ò dá wọn lóhùn o. Mo bọ́ síta láti lọ ṣeré. Ko pẹ́ si gba ti mo bọ́ síta, ti mo ṣeré bayii. Mo bá ní, mo bá lẹ́rì mọ́ ẹnìkan, ó fi tì mí lọ síbi tí páànù wà lórí mi báyìí yà yí.